Ìrọ̀rí mẹ́lo ní mo máa ń lò? Ìrọ̀rí kan náà ni mo máa ń lò. Ìgbà míì gan mi ò kí ń fi ń rọ̀rí. Wọ́n máa ń gbé sí ara ni, màá sùn lẹ, torí ó láwọn ásìkò kan. Torípé ìrọ̀rí a máa ròyàn lórí. Tẹ́ pé wọn a máa ròyàn lórí rí, gbogbo orin máa jí báyìí, gbogbo o wọn a máa ro mi torí mo lo rọ̀rí. Òní àwọn gbà mí tẹ́ je pé ìrọ̀rí a máa, wọn máa wú lo gan. Tẹ́ je pé mo máa fi sùn, but o depends lórí ìrọ̀rí tí ẹ máa ń lò sia. Nítorí ìrọ̀rí tí mò ń lò ní school òun soft, ò kí ń ro mi lórí, but èyí tí mò ń lò le, o le, ó máa ń ro mi lórí. So mi ò kí ń sábà lo èyí tó máa ń le yẹn. Ẹ̀họ́ kan náà ni mí lè yí, màá kan ha, nǹ kan máa ń fi ń rọ̀rí lár, nǹ kan máa ń rí sùn lásán ni. Mo lè ju sẹ́gbẹ̀ẹ́ kí ẹ sùn. Shey you get? So mi ò kí ń fi ń rọ̀rí lọ báyẹn ná. Ìrọ̀rí kan náà mo máa ń lò. Tí mo bá lo rọ̀rí méjì bóyá ìrọ̀rí méjèèjì wọn ti, wọn ti pẹ́, wọn ti wá pẹlẹbẹ, so mo wá gbé lé ara wọn. Àbí tẹ́ kí ó bá ti ri pe o ti rẹ mi, mo máa ṣẹ̀ ẹ dé. Bóyá mo máa ṣẹ̀ ṣe, mo se sanra tán, mo sa gan, mo máa wa bo sórí bẹ́ẹ̀di. Nǹ kan lè, nǹ kan lè mú rọ̀rí ìkejì mi báyìí, kí ó gbé lé orí ìrọ̀rí tèmi náà kó jẹ́ méjì. A kan lò méjeji ni.

Hmm, ṣe mo máa ń sùn lọ́sàn-án? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn lọ́sàn-án. Ni ẹ̀kọ̀ kan, àwọn àgbà míì dájẹ́ pé ọ̀sán gangan náà ni mo máa ń sùn. Lu gbogbo àná yẹn níṣe, ọ̀sán ni mo sùn. Mo sùn ní gbogbo ọ̀sán yẹn. Ìgbà á to wá dálé, ìgbà to wá dáwálé yẹn ni màá padà sùn mọ́. Mo padà sùn ní owó òru bíi owó ọtí DM mo sùn. Mò lè tún ti jí láro yìí báyìí. Òrò àná gbogbo àná, ọ̀sán ni mo sùn. So mo máa ń sùn lọ́sàn-án dáadáa. Èmi, mo jẹ́ ǹkan tí pé tí wọn bá ń kùn mí, màá sùn. Mi ò fẹ́ gbọ́ kí bí ya ìrọ̀lẹ́ lawà, àbálẹ́ lawà, tí wọn bá ń kùn mí, màá sùn wọ́n ríẹ. So tó ye rí nìyẹn. À, mo láì kí máa sùn, mi ni pàrọ́. Àmọ́ máa sùn. Ẹ pé ìgbà mìíràn tí màá sọ fún ẹ nígbèyà kò dá mi nù kí n mo níkẹ́ tí mo fẹ́ ṣe, mo fẹ́ lọ sùn nílé. Kíni kan? Kí nìyí? À, ṣé ìwọ ó tún máa ń sùn lọ́sàn-án ni? Mo pe, à, ìwọ ló máa ń sùn lọ́sàn-án ni. Kíni rọrùn rẹ̀? A mọ ní, à, ṣé o ní ìgbà kí ẹ tó mọ bí kí ẹ máa sùn ni? O see se, èmi máa ń sùn lọ́sàn-án tèmi. Mo máa ń sùn dáadáa.

Ìgbà wo ni mo máa ń fọ aṣọ? Èmi, tẹ́lẹ̀ ìgbà tí mo wà nílé, mo máa ń fọ aṣọ ní Sunday. Sunday ni mo mọ̀ pé mo máa ń fọ aṣọ. But ìgbà tí mo wà ní school báyìí ni isìnyi, àti ìgbà tí mo bá lómi nílé ni mo máa ń fọ aṣọ. Èmi lẹ́ẹ̀ni, mo láì kí máa, kí máa fọ aṣọ, bí kí n fẹ́ fọ aṣọ, kí n fọ aṣọ lẹ́ẹ̀kan náà. So ti báa ti lè kó aṣọ báyìí kí n lè kó kalẹ̀ ṣẹ́gbẹ́ báyìí. Mo gbúdọ̀ fọ tán tí màá fi lè fọ tán. Mi ò ní kúrú bẹ. So mo máa láì kí máa fọ aṣọ. Mo máa ń fọ aṣọ ní almost like gbogbo ìgbà tí mo bá ti lómi ní hostel ni mo máa ń fọ aṣọ. But ìgbà tí mo wà nílé Sunday, Sunday ni mo máa ń fọ aṣọ. But báyìí, anó gan mo sese fọ aṣọ àná ni. So ni hostel way ni ṣe mo lè fọ aṣọ ní Monday. Ko dàá mó ti lè fọ ní Tuesday. Mo lè fọ láàárọ̀ Wednesday kí n tó lọ class. Gbogbo ìgbà tí mo bá ti bọ́ sí, kí ṣá ti fọ aṣọ, kí ṣá ti fọ aṣọ ni. Kí ṣá ti, rí ibi firi omí fọ aṣọ gbogbo àná ní ìṣẹ́, òun yóò wá ó fún wa dáadáa. So mo rọmí dáadáa, mo le fọ aṣọ. Yes. So wàá dúró bá ọmọ.

E! Ṣé mo ní àìsàn ìkórìíra ká ṣe oùnjẹ? Níbo? Lóòótọ́ lóòótọ́ ó làwọn oúnjẹ kan tí mi ò fẹ́ràn but, mi ò kórira rẹ̀ tó bayẹn. Ìgbà tí mo wà ní kékeré lórí, mo ní, eh, macaroni. Mi ò like macaroni rárá áti rárá. Ẹ̀gbin tí mo rí báyìí, kòda n kí fẹ́ jẹ ẹ́ torí ó ní ó lásìkò kan bái tojẹ pe, mo jẹ macaroni débi pé tí mo bá rí macaroni, màá dá iná mi lásán. Èbí lè mọ gbe mi níbi tí mo jẹ macaroni dé ngba yẹn But ní ìsinyi mi ò láìsàn ìkórìíra kan sóúnjẹ o. Ẹ̀sìn jẹ́ pé kí mo wà ní school, mo sá a ń wá sí àṣẹ ìjẹun tẹ́ pé a sá a ń wo owó ni. So oúnjẹ tí wọ́n bá ti wá, a lo bẹ́ẹ̀. Eh, get. Oúnjẹ tí wọ́n bá ti wá báyìí, á lo ni. Kò sí pé ara, mo máa kó àìsàn ìkórìíra soùnjẹ kan ní ìsinmi. À, ọmọ olówó ni ọ. Mi ò kó àìsàn ìkórìíra kan sóúnjẹ ṣá.

Oúnjẹ tí mo fẹ́ràn jùu, lọ́wọ́lọ́wọ́ báyìí o, oúnjẹ tí mo fẹ́ràn jù ní ọ̀un náà ni jollof rice àti chicken. Lọ́wọ́ tí mo wà báyìí jollof rice àti chicken. Òní gbà kàn tó jé kínní ni mo fẹ́ràn jù rice and beans. Àh! Rice and beans yen mọ máa ń jẹ gan an. Wọn ò gbọdọ̀ se báyìí. Àh! Ẹ̀mí dé kọkọ̀ dé wáju, mo ti jẹ. Ṣùgbọ́n níìsín jollof rice àti chicken ni oúnjẹ tí mo fẹ́ràn jù báyìí. Chicken àbí turkey, kó ṣa ti ní nǹkan nínú méjèèjì, ó dàbí mi ò lìkè, mo lìke ẹran wa bẹ yen, but chicken àti turkey yẹn kò tíì wá bẹ́ẹ̀. Kín dé tun ra rí nǹkan, ẹ́, ẹlẹ́mi déédé àbí tó tutù yín bíí emini juice kí n rí kí rá fi sí lẹ́gbẹ̀ẹ́, ki máa mú. Onígbà kànna mo like spag, to jẹ̀ pe máa ń jẹ spag yen nígbà yẹ náà. Igba kàn na tí mo máa ń like indomie nígbà tí mo wà kékeré, ṣùgbọ́n báyìí oúnjẹ tí mo fẹ́ràn jù báyìí is jollof rice and chicken. Ó tie jẹ pé ó tí pẹ́ tí mo ti jẹ́ náà, oun ná mo ṣì fẹ́ràn jù.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé àti ilé gan ni mo ti máa ń ṣiṣẹ́. Torí, ẹ́, òní ìgbà kan ni mo kọ́ tailor. Ìgbà tí mo kọ́ tailor nígbà yen, mo máa ń lọ shop ọ̀ dọ̀ egbọ́n mi mo ti ko tailor, fashion stylist ni ẹ́. So, mo máa ń lọ shop fún ẹ̀gbọ́n mi. So mo kọ́ tailor lọ̀dọ̀ won, mo ti mọ̀ to se ran aṣọ ọkùnrin, but mi o mọ̀ to se n ran aṣọ ọkùnrin, aṣọ obìnrin, sorry. So, but níìsín bayii, iinu yàrá mi nílé, mo ní màachine kan bẹ́ e. Ibe ni moi tí màá ń ṣiṣẹ́ báyìí. Tin ba ń gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn, toba gbé iṣẹ́ fún mi. Torí mo láwọn customer tẹ̀mi náà tán ní pé, à, mo mo iṣẹ́. Ṣo wọ́n máa ń gbé iṣẹ́ fún mi. Ilé ni motí màá ń ṣe gbogbo iṣẹ́ mi. Ile tí mo ti máa ń ṣe gbogbo iṣẹ́ mi. So, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Tí mo de se wa yìí gan, mo n ko coding. Tí n ba fi le kọ coding yẹn tán náà àti ilé le ni mo prefer kin tí màá ṣe. Hmm, so mo máa ń ṣiṣẹ́ láti ilé. Bó ti e jẹ́ kí nìṣe gidi lọ́wọ́ ná. Bọ̀ tailor yẹn náà ṣi ń ja owó fún mi náà. Mo ní ìṣe òun ni màá ṣe dé.

Oṣù tó bí mi, oṣù kẹwàá which is October ni wọ́n bí mi. Oṣù kẹwàá ọjọ́ kejì ọdun ẹgbẹ̀rún méjì ó lé méje. Nínú, ó wá bọ́ sínú oṣù, tí a bá lo Islamic calendar, ó bọ́ sínú oṣù Ramadan. Táyàn máa ń gba wẹ̀, ló bọ́ sí on ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ti Ramadan. So, mi wáyé, ó jẹ́ Ramadan. Ó bi máa sọ fún mi báyìí, oṣù tó bí mi, oṣù inú àwẹ̀ ni wọ́n bí mi sí lára October 10-- October ọjọ́ kejì, ẹgbẹ̀rún méjì ó lé méje. So oṣù, oṣù kẹwàá, oṣù kẹwàá ni wọ́n bí mi.

A ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá jí, tí n bá kọkọ jí ní òwúrọ̀, tí mo bá kọkọ jí ní òwúrọ̀, mo màá kọkọ gbàdúrà. Máa kọkọ gbà, bá kọkọ jí ní òwúrọ̀, màá kọ mọ́ omi náà. Ohun tó há ri bọti again, màá kọkọ mú omi. So màá tí màá ṣe jí, màá ṣe áwàlá, máa dẹ́ kírun, èmi àti ẹgbọ́n mi. Tó bá jẹ́ mo kọkọ jí, màá jí pé kọ́ já akun rún. Tó bá jẹ́ òun ló kọ jí, òun máa jí mi bí kọ́ já kírun. So lọ́jọ́ tí fi kọ́ mi láti ilé tẹ́lẹ̀, níń kí táa báa tí jí ká kírun, táa báa tí kírun tán, káa ṣa àdúrà. So ó ti ba, ó sì mọ́ wa lára. So táa bá kírun tán níbí báyìí, a máa ṣe àdúrà àjọṣe. Táa máa ṣe nílé pẹ̀lú gbogbo àwọn ẹbí mi, daddy mí munny mi, àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi náà. Gbogbo wa lajọ máa ń ṣe papọ̀. Àdúrà àjọṣe gbogbo ẹ là máa ṣe, a máa ṣe níbí báyìí. So lá awọn àdúrà kọọkan táa máa ṣe lọ́jọ́ kan, bí Monday to Wednesday níṣín, àdúrà táa máa ṣe ọ̀tọ̀. Thursday, Thursday àdúrà ọ̀tọ̀, Friday náà àdúrà ọ̀tọ̀, Saturday, Sunday náà àdúrà ọ̀tọ̀. So táa bá ṣe ṣe àdúrà yẹn tán, àdúrà àjọṣe táa bá ṣe tán, à máa jẹ́. Ẹ̀mí náà tún máa ṣe, a máa ṣe àdúrà ọ̀tọ̀ọ̀tọ̀, màá ṣe àdúrà témi, òun náà máa ṣe àdúrà tẹ. Àwọn igbà mí wá tó pé màá ṣe àdúrà témi, òun náà máa ṣe àdúrà tẹ. So táa bá ṣe àṣẹ tán, olè sáájú mi ṣe tán, èmi náà lè ṣáájú ẹ ṣe tán. Tí màá ti ṣe tán, bá yẹ̀, bá yẹ̀ à, òwúrọ̀ tí mo bá ní kíláàsì ní eight, tí nba ti ṣe àdúrà tán, màá lọ dáná. Ìgbá mi máa tẹ̀ pé mi ni dáná, bá mu me jí lè kálẹ̀ sááre ìṣí, bí i indomie méjì kí n sá àrí bí i di kan dínú mú lọ sí kíláàsì láàárọ̀ yẹn. So màá lọ dáná, tí màá dáná tán, ojú ẹsẹ̀ hẹn náà, ẹ̀mo indomie kò kí n gbẹ̀ fast food. Ojú ẹsẹ̀ hẹn naa màá ti jẹ, tí màá ti jẹ tán báyìí, màá dẹ́ wọ bọ́ o béètún, màá lọ wẹ̀. Tí bá ti wọ béètún, tí n bá wẹ̀, màá fọnú. Tí mo bá wẹ̀ tán, màá jáde, màá para, màá dẹ̀ mu, rà skú. Àwọn igbà mi máa tẹ̀ pé yẹ n máa rìn dé ẹnu géètì síkú. Bọ́ láàárọ̀ kùtùkùtù tí mo bá dé iṣẹ́ ní eight, mi ò kí ń like kìí rìn dé ẹnu géètì síkú. Ìyẹ̀wù fún máa fi ilẹ̀ máa wá, kó máa fi ilẹ̀ máa pẹ́ mi. Mo máa like kọ jẹ́ kí wíwá, tí màá níṣẹ́ ní eight yẹn, kí n gbóka dé ẹnu géètì síkú só dà. Ẹnu géètì yẹn tí mo bá gbóka dé, màá yí sìdí bẹ́ẹ̀, màá yẹ súnmọ́, àmá ẹnu gẹ́ẹ̀tì yẹn ní ìṣẹ́, àmá tún wọ ṣọ́ọ̀tù tó máa ju wá dé inú síkú gogoni. Íyọ̀de ni, tí a bá níṣẹ́ ní eight yẹn, é èrò máa pọ̀, tẹ́ kí a sì máa line up ni. So tí wọ́n bá gé á, mo máa kúrú lé ní aago méje ààbọ̀. Mo sì bá fẹ́ rìn dé bẹ́ẹ̀, màá ma dé bẹ́ẹ̀ bí a bá ṣe aago mẹ́jọ ó dín ìṣẹ́jú mẹ́wàá. Ká tó túkú bẹ́ẹ̀, aago mẹ́jọ kí n tó lọ. Wọ́n máa ti bẹ̀rẹ̀ lecture ní kíláàsì tẹ́ kí màá miss lecture tí màá dé kíláàsì. So tí mo bá ṣe gbogbo àárọ̀ mi yẹn, a máa kọ́ a tẹ́ pé bí i ọjọ́ tí mo bá níṣẹ́ ní eight ò, bí i bá mú níṣẹ́ ní bí i aago mẹ́wàá, òun tọ́ àwọn time tí ẹgbọn mi ní rush fún lé, táa bá jẹ́ kí n mú un dáná, táa bá yẹ ṣe gbàdúrà tán. Táa yẹ kí ẹ̀gbọ́n mi náà, òun náà ò níṣẹ́ ní àárọ̀, mò lè sùn pa. But bá yẹ pé òun náà níṣẹ́ bí i ọwọ 10, tí ẹgbọn mi náà níṣẹ́ bí i ọtán, màá lọ dáná. Bá yẹ kí n mú un dáná, tó bá yẹ kí òun lọ mú mi dáná, bá yẹ kí n mú un dáná, màá lọ dáná ṣá. So tí màá ṣe dáná tán báyìí, tí màá ṣe dáná lọ́wọ́ àwọn kìnkín mi níbí bá ti máa tẹ fún, mo sì tó tí màá ṣe máa dáná tán báyìí, màá rẹ́ sáwọ̀ ẹ́ sínú kúlà everybody. Mo lè jẹ díè nínú oúnjẹ mi á bí i kí n jẹun gbẹ gan. So tí mo bá ṣe máa lo òwúrọ̀ mi nìyẹn. So àwọn àgbà mí máa tẹ̀ pé, tẹ̀ pé àyè mo sì nílẹ̀ kí n dáná, mo máa tó bí ọwọ́ bí i 10:00. Ìlú bíi àwọn ọjọ́ Sunday, Saturday ni, Saturday, Sunday ló súnmọ́. A sì nílẹ̀ kí n dáná, ló jẹ àárùn kí a ẹ̀, Saturday, Sunday lé lé. So kò nílẹ̀ kí a rush, a lọ̀yí bí kankan. Tí mo bá ṣe máa lo òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn.

Hmm, tí mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Bẹ́ẹ̀ ni, mo mo bá tí n tún àwọn nǹkan ṣe, irú ìgbà tí mo, mo wà ní kékeré nísìń, mo máa ń tún, mo máa ń tún, ehn, torchlight àwọn kán to je pe má kan lọ wáyà rẹ̀ mọ́ ara wọn, mo máa ń tún ṣe nígbà tí mo wà n kékeré dáadáa. To je pé kódà àwọn òbí mi wọ́n sọ pé, pé àwọn pàdá bá mi, àwọn o lọ fi mí síṣẹ́ electrician nígbà yẹn. Torí à ó ní àwọn neighbour wa, ó ní láàpù wọn kan tó bàjẹ́ nígbà yẹn, to je pe wọn a lè lò mọ́. Ẹ̀mí kan lọ inú ilé wọn nijọ́ yẹn, mo kan rí láàmpù yẹn ni, mo wáa ní, à kí ló ṣe láàmpù yìí tẹ́ ẹ lò mọ́ o? Kí ló dẹ té gbé láàmpù yìí kalẹ̀ báyìí? Wọ́n dẹ̀ ní pé, à ó ti bàjẹ́ ni àwọn ò fi lò mọ́. Mo wá wo pe ah ah, láàmpù yìí bàjẹ́ kẹ́? Mo bá ní ẹ jẹ́ nwo, e je nwo ǹkan ti mo lè ṣe sí i. Mo dẹ̀ tu, mo dẹ̀ rí pé nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ náà kò se ǹkan tó lọ fà á. Mo wa wo pe ah, ehn lẹ́fi wa lo o mọ́. Mo wá bá wọn tún ṣe. Wọn ò ti e mọ̀ pé mo fẹ́ tún ṣe ǹ joyen an yẹn gan. Mo kàn gbé lọ́ nàa ni, wọ́n ó ro pe bóyá àwọn ti, àwọn ti e ti gba gbé rẹ̀. Wọ́n ro boyà, ẹ̀mí ti gbé lọ́ bóyá mo fee lo fi se eré ọmọdé, torí gbayen mo ri pe. Mo kàn gbé lọ́nà ni, mo bá gbé dé padà. Wọn á rí pé à ó ti tàn. Wọn á wí, à báwo lò se ṣẹ́? Mo so pe a á wí, à kò se ǹkan tó bàjẹ́ lọ títí báyen náà. Mo kan, mo kan tú náà ni mo kan ṣe, mo kan tọ́ lọ́bọ, mo kan ṣe ìrínìkan. Mo sì rí láti gbé kalẹ̀ fún wọn ní, à so o mọ̀ ṣe báyìí. Ìgbà tí mo wà kékeré gan-an, mo ní talent to, mo máa ń tún nǹkan ṣe nígbà tí mo wà kékeré.

Ṣé eyín máa ń fọ́ mi? Ah! Eyín ò kí ń fọ́ mi, toothache nìyẹn o. Eyín ò kí ń fọ́ mi. But last, ko tẹ́ pé tí mo bá sùn, o ní tí mo bá, o ní position tí mo bá fi sùn, eyín máa fọ́ mi. Boya tí mo bá ń, tí mo bá liedowm pẹ̀lú àyà mi, tí mo wa gbé ìgbọ́run mi, jaw mi, mo wa gbé lé ọwọ́ mi báyí. Tí bá sùn bẹ́ẹ̀, tẹ́ kí n fi ìgbọ́run mi mo fi rest àbíṣí ìgborunn, ìgbọ́ràn ni, rárá jaw ni, jagbọ̀n mi sorry. Mo fi jagbọ̀n mi wá fi rest sí orí ọwọ́ mi tó pẹ́ dádá, tí màá dìde gbogbo eyín máa fọ́ mi torí mo ti, bí eyìn yẹn, mo ti rest leri ara wọn. So ó ṣe pé kò sí pé bí eyín, mo ní toothache kankan. Eyín yẹn normal, just normal, eyín tó ń fine ni. Kò dẹ́ ṣe pé ó máa ṣẹlẹ̀, o ní, tó yẹ kó máa ṣẹlẹ̀ fún ara rẹ̀, tí màá ṣe ǹkan náà ló máa ṣẹlẹ̀ fún ara rẹ̀. So eyín ò kí ń fọ́ mi.

Iru foonu alagbeka ti mo n lo. Lowo ti mo wa ba foonu meji lowa lowo mi. Mo ni iPhone 12 kan, mo de ni Itel P70, Itel power 70. Mo ni owun naa Itel power 70 yen is four gig RAM plus four gig RAM, ọgọ́rùn-ún ó lé ẹ̀jìdínlọ́gbọ̀n gig ROM. iPhone 12 yen ohun je ọgọ́ta ó lé mẹ́rin gig ROM. So, but lowo ti mo wa bayi sa, iPhone 12 yen ti ni screen problem. Owo re naa ni mo n wa. iPhone 12 yen ti ni screen problem bayi. So, mi o ki n sa ba lo daadaa. Mo n lo mo n lo lowo bayi but inu ile na mo ti ma n lo mi kin mu jade lo lo n ta. So, screen e ti o ti ni line, o ti ni line lori. Bo se e ri Itel power Itel power 70 yen gan gan ni mo wa so di main foonu mi bayi. iPhone 12 ti wa di second foonu mi. Bo ti mba ti tun se tan laipe, e ro gan. Ti mba te tun se tan, o ma di main foonu mi pada. So, foonu meji mo n lo. iPhone 12 ati Itel power 70. Android ati iPhone. So, Android yen ni ma n mu kiri.

A dáadáa. Mo máa ń gba email àìwúlò dáadáa. Mo lè ní bóò ní notification tí mo gbà yi lójú foonu mi, email àìwúlò. Koda in tiẹ ka email kún pé tí mo bá rí notification email èmi ò kí ń wò ó. Torí í ní iṣẹ́ tí mò ń ṣe, ini isekánkan ti mo le sọ pé a, ìmọ̀ re ti notification email mi báyìí. Hmhmm, but ó lá rin kàn tó pé wọ́n, wọ́n wo email bí bá ti máa bá fẹ́ lo, bá fẹ́ register fún kankan. Ó wá ní pé a kì í tẹ email mi síbẹ̀. Wọ́n máa sendi code sórí email mi. Àwọn asiko igbà tí mo máa lọ ń wo inú email mi nìyẹn. So, mi ò kí ń Mo máa ń gba email, mo máa ń gba email àìwúlò. Notification rẹ̀ pọ̀ gan tí mo máa ń gbà. Àwọn ìgbà mìíràn rí pé àwọn nǹkan tí mo ti ṣe tipẹ́tipẹ́, nǹkan tí ṣe send email sí mi kíni kan, àwọn ṣe kín ni ká. Mi mọ̀ pé àbí mo máa ń gba email Opay náà bí bá ti máa ṣe transfer. Gbé email wá pé your transfer has been successful. Lọ́kọ́lọ́. So email àìwúlò pọ̀ tí mo máa ń gbà gan.

Ah, mo máa ń jẹun. Mo máa ń jẹun. I'm not a vegetarian. Mo, mo like, mo jẹ́ ẹyan kan to je wipe, mo like ẹran gan-an. Ẹran adìẹ, turkey, ẹja. Ah, mo jẹ́ ẹyan kan to je wipe. Kódà mo lè máa jẹ oúnjẹ gangan tín bá sa ti ri àwọn ẹran yẹn. Tí mo wá rí, tí mo wá rí ẹran yẹn, tí mo wá rí bí a bi juice sílé gbé, boya tin ba rí bí chicken tó wo àtà púpọ̀. Mo máa rí boya bi Hollandia yogurt sí lé gbé, a bi bí monster èhen, ó máa ń, ó máa ń wọ, ó máa ń dùn gan. Ah, mo like ẹran gan. Tí n ba ń jẹun gaan, mo man like kí n máa fẹ́ràn jẹun, but iru awon days yi bai nisin eyan ò ribì fẹ́ràn jẹun. But kí láfé ṣe? Mo jẹ́ eyan kan tojewipe, mo máa ń jẹran, mo máa ń jẹ ẹran gan. So, mo like ẹran. Tani ò like ẹran gan? Àwọn tón like ẹran yẹn, kí ni nwon o wí? Kí ni gbogbo ẹ̀? Ah, mo like ẹran, mo like ẹran.

Hmm, kíni mo máa ń jẹ ní ọ̀sán? Mi ò ní oúnjẹ pàtó tí mo máa ń jẹ lọ́sàn-án. So, ǹkan tí mo bá ṣì láàrọ̀, tó bá ṣẹ́kù ní ọ̀sán, òun náà ni màá jẹ lọ́sàn-án. Èmi ò ní pé, bóyá mo ní oúnjẹ kan to je pe ya, mo like kin máa jẹ lọ́sàn náà. Oúnjẹ tí mo bá ṣì láàrọ̀ yẹn, mo máa ń ṣe tẹ́ kí oúnjẹ àárọ̀ àtọ̀san ni mo máa ń ṣe papọ̀. Sorry. Oúnjẹ àárọ̀ àtọ̀san ni mo máa ń ṣe papọ̀. Tẹ́ bí, tó bá ṣẹ́kù, màá jẹ lọ́sán. But oni àwọn to je pé kódà, mo ní, kò ní, kò ní tọ̀san gan. Àárọ̀ ni gbogbo àtìtán. Bí irú àárọ̀ yi ìbà níìsín, mo ti fẹ́ jẹ oúnjẹ àárọ̀ ìtàn. Bo tie je wípé kò pọ̀ ná. Mo ti fẹ́ jẹ tán. But àwọn ǹkan tẹ́ kí mo máa ń jẹ lọ́sán, bí i tó ń jẹ ọba tọ̀san, oúnjẹ tí mo bá ṣì láàrọ̀ bá ti tọ́ san. Ǹkan tí mo máa ń jẹ lọ́sán, mo máa ń jẹ bí i índómì, índómì lọ́sán. Ìgbà mí màá ra bread, màá jẹ lọ́sán. Ìgbà mí dẹ̀ ni màá ṣe rice. Èyí ni ìgbà tí mo wà nlé níìsín, wàá tí mo sì wà school, láti mo wà lé. À. Àwọn ǹkan tí mo máa ń jẹ lọ́sán, màá jẹ, màá ṣe, màá ra bíi índómì mẹ́ẹ̀rin, màá ra ẹyin méjì, màá ra nutrimilk si màá wa sèé, màá jẹ dáadáa to je pe màá yó. Torí kí ó léèlé, mo jẹ́ bí ó wù ú máa tó jẹun wá lé, sì máa jẹ tán. Ìgbà tí mo sì wà ní school níìsín, índómì méjì náà ni à ń jẹ. Máa ti jẹ índómì méjì lọ́sán níìsín, ìyè náà dé rán mú, ìyè náà dé bí i kan. Àmọ́, irú, ìgbà mí dè ni màá mú gààrí, gààrí àti súgà, kódà mio òní ra epá sì. Àwọn ìgbà mí dè tio je pe igbatí mo wà ilé náà màá lọ ra rice, rice àti chicken. Màá lọ ra lọ́sán tí màá jẹ. So, ǹkan, àwọn ǹkan tí mo máa ń jẹ lọ́sán, àwọn náà ni ye.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni, hmm, football. Ah, hmm, mo like football. Ah, jẹ̀ n sọ́ láti ìgbà tí mo ti wà ní, àti ìgbà tí mo wà ní kékeré, ni mo ti fẹ́ràn football. Mo lè ra, mo mọ ìgbà yẹn tí wọ́n ṣi ń ta àwọn bọ́ọ̀ yìí tí ó wọ́n, ọ́ máa ta earth four ni five hundred nígbà yẹn. Ah, mo lè ra bọ́ọ̀ kan, mo lè ra bọ́ọ̀ mẹ́ta láàárín oṣù, oṣù kan. To yẹ pé, ah, a máa gba bẹ́ẹ̀ ni sẹ́, a máa gba bẹ́ẹ̀ ni. Hmm hmm. Mo like football gan o. Ìgbà tí mo wà ní kékeré, ìgbà tí mo wà dàgbà yìí tán, táa tú n wà primary school, primary school wa compound ẹ kó fẹ́ lọ báyẹn ná. But a máa ń gbá football bẹ́ẹ̀. A sá máa find way a ti gbá football bẹ́ẹ̀. A máa ń gbá panke. Ìgbà tí mo wá dé secondary school, ah, èyín yẹn ló wá worst jù. Ìgbà tí mo kọkọ wan js1, school tí mo kọkọ lọ js1 yẹ̀n, school yẹn is private school so gbogbo àwọn compound yẹn close. A máa organize, a máa organize com-- àá, organize competition láàárín ara wa. So ìgbà yẹn mo ma ń gbá football dáadáa. Ah, mo ń gbá. Ìgbà tí mo wáa ń dé bí js two js three, js two yẹ̀n, js two js three yẹn ti ẹ̀ worst. Sokoto school mìí is color brown. Mo máa ń gbá bọ́ọ̀ débi pé gbogbo ìdí rẹ́ bà yìí máa dọ̀tí. Tó dẹ́ tu máa ṣhow, n pe o dọ̀tí. Mo gbá bọ́ọ̀ gan. Ìgbà tí mo wáa wọ ss one yen, mo ti ń lo white white. So, hmm, ẹ̀mi aa, aa ṣe neat boy. So mo kò kí n-- mo mọ̀ ọ́n ń gbá bọ́ọ̀, but mo kí n sá bá gbá bọ́ọ̀ bí mo tí máa ń gbá ní gbogbo js one, js two yẹn. Boyaà tí n bá fẹ̀ gbá bọ́ọ̀ mi o ni gbà break time, closing time máa gbá tí mo mọ̀ọ́ pe a máa lọlé. So mo mọ̀ pe máa fàrabalẹ́ gba, mo lè dọ̀tí kí wan lọlé. Ah, mo máa ń gbá bọ́ọ̀ gan. Oo tì ẹ̀ ní ìgbákan to jẹ pé mo gbá bọ́ọ̀ débi pe máa ṣe, ko tì ẹ̀ sí tin bá gbá bọ́ọ̀ lójú mọ́ kin máa ṣe ṣé. Mo gbá bọ́ọ̀ débi pé àwọn ọ̀rẹ́ mi sọ fún mi pé, hmm, ọ̀lọ́hun ma jẹ o ṣẹlẹ̀ papa lọ́kan síbi bọ́ọ̀ yìí. Torí, ah, mo máa ń gbá bọ́ọ̀ gan. Mo like ẹ. But lọ́nyii iṣẹ̀ ta wa yìí, tá ti wọ university nísìyí, èèyàn ti ẹ ráyé a ti lọ gbá bọ́ọ̀ mọ́. Àwọn tó bá lọ ń gbá bọ́ọ̀ báyìí, wọ́n ti rí ráyè. Wọ́n tì ráyè a ti face studies wọn ni. Ǹjẹ́ kí n tìẹ̀ ráyè a ti ẹ ti kúrò n lé gan ká to wa máa ṣọ àti lọ́ má gbá bọ́ọ̀ tá. So, but yìí, eré ìdárayá tí mo like jù, ti mo fẹ́ràn jù náà ni football.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mò ní ètò láti fẹ́ ṣẹ́ mi sí ìlú mìíràn. Bíi irú coding tí mò ń ṣe yìí nísìí, tí n bá kọ́ tán, àwọn ìlú òkèèrè bí èmi ni àwọn America, Canada, àwọn ìlú tó máa ń lo dáadáa nìyẹn. Àwọn ye máa ń lo o dáadáa, ibẹ̀ ni wọn ti máa ń lo dáadáa, to je pe o ma ń ṣiṣẹ́ fún wọn. Àwọn èèyàn mìíràn wa to je pe wọ́n máa ń ṣiṣẹ́ àwọn ìlú òkèèrè yẹn láti ilé. Le lomí ti ń ṣiṣẹ́ fún wọn. Bíi a lé ìlú wa tàwọn bíbàì, a mọ ṣiṣẹ́ fún wọn látọ̀ún. Mo lè wá níbàì kí mò ṣiṣẹ́ fún wọn ní Canada, mo lè wá níbàì kí mò ṣiṣẹ́ fún wọn ní America. But fún ìrọ̀rùn, ó máa, ó máa, ó máa better kí wọn wà ní ìlú yẹn gangan ju kí ẹ mọ ṣiṣẹ́ fún wọn láti ìlú yẹn lọ. Ẹ mọ̀, tí ẹ bá wá ń lu, ẹ̀ mọ̀ pé a mọ orí office, kò sí pé ẹ fẹ́ṣalo pẹ̀lú owó kankan tán, kò sí. So bẹ́ẹ̀ni, mò ní ètò láti fẹ́ ṣẹ́ mi sí ìlú mi, ìlú bíi Canada, torí tí mò máa lọ bẹ. Tí mo bá wá bẹ́ẹ̀ yẹn ni tí mò ń ríṣẹ́ pẹ̀lú coding yìí tẹ́tí kọ́ tán gan. But wọ́n wáyé kí mò wá ní irú ìlú mi yìí nísìí, kò sí. Tí mò máa sọ fún wọn pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ah ọkọ, ọni ọmọ yìí ó ní potential fún kíni, ó fẹ́ ránṣẹ́ yìí, ọ̀dá kọ, ọ̀dá gbà mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Daddy mi sọ pe a ká wọn fẹ́ sponsor mi síbi iṣẹ́. Kíni ìṣìnìí? Egbọ́n mi ló jẹ́ kí n fẹ́rán rẹ̀. Ó ní ìgbà kan ká wọn, ìgbà COVID-19 tí gbogbo àwọn yẹn jókòó sílé, tán le lọ bíṣẹ́, to je wípé wọn o le gba salary gan an. Àwọn tó ń ṣiṣẹ́ ní orí ìntanẹ́ẹ̀tì, bí irú àwọn tó ń ṣe coding mi mọ̀ sì, àwọn tó ń ṣe web programmer yìí, àwọn náà sì ń ṣiṣẹ́ ti wọn lọ. Salary wọn kò dúró, ẹ̀ mọ̀. Online ni iṣẹ́ ti wọn, kò sí pé wọn ń lọ office. Online ni iṣe ti wọn. So nǹkan tó yẹ kí ń ní passion fún iṣẹ́ yìí ni pé tí n bá, mo fẹ́ mú wọn dọ̀ọ́ dọ̀ọ́ dọ̀ọ́ dọ̀ọ́, yóò help mi. Àti bí course tí mò ń sọ ní school, iṣẹ́ tí mò ń, ǹkan tí mò ń kà ní school mi, òun náà ó ní iṣẹ́ pẹ̀lú iṣẹ́. Torí rẹ̀ lọ́je kí n lọ fún, torí iṣẹ́ lo je kí n lọ fún course mi, ko ba lé ye mi dáadáa. So bẹ́ẹ̀ni, mò ní ètò láti fẹ́ ṣẹ́ mi sí ìlú mìíràn.

Bẹ́ẹ̀ni, à, mo jẹ́ èyan té pè máa ń jí ní kùtùkùtù dáadáa, tí màá tè tè súnálẹ̀. Tí màá tè tè súnálẹ̀, mo máa tè tè jí ní àárọ̀ kùtùkùtù, tí màá ti ṣè òun kà ni kálẹ̀. Àgà tí màá ńi ṣẹ́ ní ètì, màá tè tè jí láró kùtùkùtù. Màá lọ sí ibi iṣẹ́, à, màá lọ, màá dáná, màá ṣàdúrà, tí màá ṣàdúrà tán, màá dáná, máa dé lọ sí school. Màá lọ class, tí máa niṣẹ́ ní étì láró kùtùkùtù so bíẹ̀ sí.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream. Adùn tó yẹ máa ń, tó yẹ máa ń tutù lẹ́nu yẹn, tó yẹ máa ń tutù lẹ́nu yẹn, mo fẹ́ràn adùn yẹn gan. Àgàgà tó tún wá lọ mọ́ lọ jẹ́ bóyá bí ẹ̀mí ní chocolate ice cream àbí vanilla ice cream, àwọn flavor àwọn nǹkan tó ń fi sí yẹn náà tún máa jẹ́ kí adùn rẹ̀ kó tún yọ sí. Irú èmi nísìnyí chocolate ice cream ó máa ń dùn lẹ́nu tèmi ju vanilla ice cream lọ, àbí normal ice cream. Àwọn ẹlòmí nísìnyí vanilla ice cream ó máa ń dùn lẹ́nu wọn ju chocolate ice cream lọ. Àwọn mi dẹ̀ wá lè sọpé normal ice cream, normal orange, àwọn orange normal flavor ice cream la wọ́n máa ń like, tó máa ń dùn lẹ́nu wọn ju èmi láwọn chocolate ice cream, vanilla ice cream yìí lọ. So everybody ló ní ì yi tó oun to to se to ṣe like ẹ̀ sí, but tèmi ṣe like ẹ̀ sí nǹkan tí adùn tí èmi máa fẹ́ràn níbẹ̀, òun ni chocolate ice cream yẹn kó tún wá tutù yẹn. Oh my God! Ó máa ń dùn gan-an, ó máa ń dùn.